Kìí ṣe gbogbo ìgbà ni mo máa ń rántí àwọn àlá mi. Àwọn àlá mìíràn wà tí mo máa ń rántí, àwọn mìíràn wà tí mo máa ń gbàgbé. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni mo máa ń gbàgbé àlá mi.

Àláàmù orí fóònù mi ló máa ń jí mi ní òwúrọ̀. Mo jẹ́ èèyàn kan tí kò fẹ́ràn láti máa dìde lórí ibùsùn ní òwúrọ̀, ṣùgbọ́n mo máa ń ṣẹ́tì àláàmù bí mẹ́ta sí mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀, èyí máa ń fọ̀ si mi dìde kúrò lórí ibùsùn.

Mo jẹ́ èèyàn kan tí kò kìí ṣe àdéhùn lọ lọ́pọ̀lọ́pọ̀. Bí mi ò kín ṣe ṣe àdéhùn tó pọ̀, ó máa ń jẹ́ kí rántí àwọn àdéhùn kékeré tí mo bá ṣe. Ìgbà mi sì wà tó jẹ́ wípé mo máa nílò láti kọ sílẹ̀. Mo máa ń lo Google Notepad tàbí kí n lo Samsung Note lórí fóònù mi láti kọ sílẹ̀. Ìgbà mi sì wà tó jẹ́ wípé ẹni tí mo ṣe àdéhùn fún ni ó máa rán mi létí.

Bẹ́ẹ̀ni, mo máa ń gba àwọn ìméèlì àìwúlò lọ́pọ̀lọpọ̀ ṣùgbọ́n ìméèlì tí mò ń lò ìyẹn Gmail, ó máa ń fílter ẹ, ó máa ń fi sí ibi spam category. Èdí nìyẹn tí mi ò kí ń ṣe ń bọ̀da nípa àwọn ìméèlì tí ó wúlò.

A ti máa lọ síbí ọdún kan báyìí tí mo gun ọkọ̀ akẹ́rù last. Ìgbà tí mo gun ọkọ̀ akẹ́rù last ni mo kó ẹrù mi láti ìlú kan wá sí ìlú kejì tí mo wà lọ́wọ́lọ́wọ́ báyìí. Ṣùgbọ́n láti ìgbà yẹn, mi ò tí ì ní ìdí láti lo ọkọ̀ akẹ́rù.

Bẹ́ẹ̀ni, héé mo mọ̀ bí a ti ń gun kẹ̀kẹ́ gan ni, àti kékeré ni mo ti kọ́ bí wón ṣe ń gun kẹ̀kẹ́. Àmọ́ ìgbà tí mò ń kọ, mo ṣubú lọ́pọ̀lọ́pọ̀, mo fi ara pa dáadáa ṣùgbọ́n mi ò jáwọ́ títítítí tí mo fi mọ̀ ọ́ gùn. L'enì báyìí oríṣiríṣi kẹ̀kẹ́ ni mo lè gun, oríṣiríṣi size àti different type.

Rárá, WiFi mi ò yára tó torí wípé mi ò lo 5G WiFi. WiFi tí mò ń lò 4G ni, torí náà speed rẹ̀ kò yára. Rárá, ìgbà mìíràn nẹ́tíwọ̀ọ̀kì fóònù mi, mobile data mi ó máa ń fast ju, so mi ò kí ń fi bẹ́ẹ̀ lò WiFi torí wípé kò yára tó.

Mo jẹ́ èèyàn kan tí ó kì í dá èékánná sí, só gbogbo ọ̀sẹ̀ ni mo máa re èékánná mi. Ìgbà mìíràn tí mo bá wòó lẹ́yìn ọ̀sẹ̀ kan tí kò bá tíì gùn, mi ò kí ń re, mo kàn máa nu, màá scrape ẹ̀, màá wá fi ádínà ṣi kí ó lè dán dáadáa.

Nǹkan bí ago márùn-ún sí ago mẹ́fà ni mo máa ń jẹ oúnjẹ alẹ́. Tí ó bá ti kọjá àárín wákàtí yìí, ìyó ku tu di ìjọ́ kejì torí mo ní ulcer. Mi ò ní lè jẹun pẹ́ lálẹ́. Tí n bá lọ jẹun ní àkókò tó pẹ́ ní alẹ́, mi ò ní lè sùn mọ́jú, inú a máa dùn mí, àyà a sì máa ta mí.

Mi ò kí ń dáhùn fóònù ní ibi iṣẹ́ torí wípé wọn kò fàyè gba títẹ fóònù àbí dídáhùn ìpè níbi iṣẹ́. So ọ̀pọ̀lọpọ̀ ìgbà fóònù mi máa ń wà ní silent, wọn ò kó wà ní do not disturb or kó wà ní pípa nítorí pé mi ò fẹ́ tapà sí òfin ibi iṣẹ́.

Ọ̀pọ̀lọpọ̀ àti oríṣiríṣi oúnjẹ ni mo mọ̀ bí a ti ń ṣe dáadáa. Àwọn oúnjẹ bí i oúnjẹ olókèlè bíi sẹ̀mọ́, iyán, àmàlà, póúndò àti búburú ni mo mọ̀ ṣe dáadáa. Àwọn oúnjẹ bíi ìrẹsì, ẹ̀bà, ẹ̀wà, iṣu, gbogbo rẹ̀ pátápátá ni mo mọ̀ bí a ti ń ṣe dáadáa àti kékeré ni mo ti máa ń dáná. Láti ìgbà tí mo ti wà ní JSS1 ni mo ti máa ń dá iná tí mo máa ń gbé lọ sí ilé ìwé, ó sì ti mọ́ra. Àti ìgbà náà ni mo ti mọ bí wọ́n ṣe ń dá iná dáadáa.

Rárá, mi ò ní àwòrán kankan lára. Bí ó tilẹ̀ jẹ́ wípé ó wu èmi kí ń yà sí ara, ṣùgbọ́n ẹ̀sìn mi kò fi ààyè gba kí n ní àwòrán kankan ní ara. Pẹ̀lú pẹ̀lú bí wọ́n ṣe máa ń ya àwòrán náà, ó máa dùn mí, mo sì jẹ́ èèyàn tí ó kéra púpọ̀. Torí bẹ́ẹ̀ ni mi ò ṣe ya àwòrán kankan, ò ní mo ṣe máa sá fún wọn. Torí bẹ́ẹ̀ ni mi ò ṣe ní àwòrán kankan ní ara.

Bẹ́ẹ̀ni mo máa ń fi àwọn fáìlì pamọ́ sórí cloud, ṣùgbọ́n kì í ṣe gbogbo fáìlì mi ni mo máa ń kó sí orí cloud. Àwọn eléyìí tó bá jẹ́ pàtàkì tàbí tí mo mọ̀ wípé mo nílò jùlọ, òun ni mo máa ń fi pamọ́ sórí cloud. Torí wípé tí n bá kó sí orí fóònù tàbí orí laptop, mo lè fi mistake delete ẹ̀, àbí kí fóònù sọnù, àbí kí ǹkan kan ṣe kí ń má lè rí mọ́. Ṣùgbọ́n tí n bá tọ́jú rẹ̀ sí orí cloud, anytime tí n bá tún ti gẹ́tì fóònù tuntun tàbí laptop tuntun tàbí kọ̀m̀pútà tuntun, mo máa lè gbà á padà láti orí cloud, màá tún lè máa lò ó.

Ẹ! Rárá, miò rò bóyá mo ti dúró fún ijọ́ kan rí láì lo ẹ̀rọ ayárabíàṣá torí wípé gbogbo ǹkan tí mo máa ń ṣe ní ojoojúmọ́ ló dá lórí ẹ̀rọ ayárabíàṣá. Mo máa ń lo ẹ̀rọ ayárabíàṣá fún ìbánisọ̀rọ̀, fún mítinì àti àwọn onírúurú nǹkan. Ibẹ̀ ni mo ti máa ń rí iṣẹ́, ibẹ̀ ni ati máa ń bárawa sọ̀rọ̀ fún iṣẹ́ àti fún kọ̀múníkéṣàn. Mo máa ń wo fíìmù náà pẹ̀lú lórí ẹ̀rọ ayárabíàṣá. So miòrò pé mo lè dúró fún ọjọ́ kan láì lo ẹ̀rọ ayárabíàṣá.

Bẹ́ẹ̀ni mo máa ń fi ìpara sára torí wípé tí mi ò bá fi ìpara sí ara mi, ara mi máa ma funfun ó sì máa dábẹ́ ẹni wípé mi ò wẹ̀. Àgàgà ní àsìkò ọyẹ́, ó ṣe pàtàkì láti máa lo ìpara kì í ṣe fún dídán nìkan ṣùgbọ́n ó máa ń blokù àwọn harmful radiation láti inú òòrùn ó dẹ̀ sì máa ń ṣe ara ní òré ó tún máa ń jẹ́ kí ara kí ó rùn dáadáa.

Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà mi ò kí ń fẹ́ràn kí ń máa jẹ oúnjẹ ní òwúrọ̀, ṣùgbọ́n àwọn ìgbà tí mo bá fẹ́ jẹun ní òwúrọ̀, mo láì kí kí ń máa jẹ oúnjẹ tí kò wúwo nínú àwọn cereal bíi cornflakes, oats, custard tàbí ògì ni mo fẹ́ràn láti máa jẹ ní òwúrọ̀. Torí wípé wọn ò ní sílẹ̀ sínú mi kò ní jẹ́ kí ń wúwo, ó máa le jẹ́ kí ń ṣe kébé ní ibi iṣẹ́.

Ọdún tó kọjá ní oṣù Kejìlá ni mo pàdé àwọn ọ̀rẹ́ mi kẹ́yìn. Wọ́n ti ìlú Èkó wá sí ìlú Ilé Ifẹ̀ ní ìjọ tí Yunifásítì Obafemi Awolowo ń ṣe àjọyọ̀ Convocation fún àwọn student wọn. Gbogbo wọn ló wá láti ọ̀nà jíjìn. Ìmíràn wá láti Èkó, ìmíràn wá láti ìlú Àkúrẹ́, ìmíràn sì wá láti ìlú Benin. Gbogbo wọn ló wá ta ṣìjọ péjọ fún bí ọ̀sẹ̀ kan kí ó tó di ọjọ́ Convocation. Lẹ́yìn ọjọ́ Convocation náà, a jáde a hang out, a dé play gaamu. Lẹ́yìn àwọn nǹkan wọ̀nyí, ní ọjọ́ kejì ni Oníkálukú padà sí agbègbè etí rẹ̀.